Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé mi tí mo ranti jẹ, ìgbà tí mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi ṣeré, tájọ́ máa ń jẹun papọ̀, tájọ́ máa ń ṣeré ìdárayá papọ̀, tájọ́ máa ń lọ sí ilé ìwé papọ̀, tájọ́ máa ń ṣe àwọn iṣẹ́ ilé papọ̀

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tósí? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ mi, láti fi kọwe, láti fi ṣe àwọn iṣẹ́ ilé. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò jù lọ.

Ṣé o mọ bí a ti ń péja? Rárá mi ò tíì mọ̀ bí a ti ń péja nítorí wípé mi ò tíì lọ sí òdò rí láti ní pe mo fẹ́ lọ péja. Èyí ló fa tí mo fi sọ pé mi ò mọ̀ bí a ti ń péja.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast, pàápàá jùlọ lórí Spotify mi. Mo máa ń gbọ́ àwọn podcast kan tí a ti ṣe sílẹ̀ síbẹ̀, mo máa ń gbọ́ wọn dáradára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun òde?

Ṣé o má ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo má ń di ọjà àbò nítorí ó pọ̀ndandan fún ẹ̀mí mi. Ó dára láti lo ọjà àbò láti dá láti ṣẹ jẹ́jẹ́ àti láti mú ẹ̀mí ènìyàn wà ní ipò tí ó dára.

Ìrọ̀rí méèló ni o máà ń lò? Ìrọ̀rí kan o n mo máà ń lò tí mo bá ti fẹ́ sùn ní àṣálẹ́. Mi ò lè lo méjì papọ̀. Ìrọ̀rí kan ni mo máà ń lò tí mo bá ti fẹ́ sùn ní àṣálẹ́ tàbí ìgbàkígbà torun bá ń kún mi.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Mo máa ń lọ sí ilé ìjọsìn lẹ́ẹ̀kọ̀kan. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń wà ní ilé láti bá olùdarí mi sọ̀rọ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ nípa àsè tí mo bá ní àwọn nǹkan tí ó pọ̀ lọ́wọ́ mi, mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ láti fún ni díẹ̀ níbẹ̀.

Kí ni o máà ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń mu iṣẹ́ mi, mo máa ń mu dáadáa, mo sì máa ń pèsè àyè sílẹ̀ láti kọ ara mi lá won ǹkan kan.

Gi ga tó o ga tó. Mo ga tó sixth nine.

Ṣé o ti lè ẹnìkan kúrò ní ìṣe ri? Rárá o, mi ò tí lè ẹni kankan kúrò ní ìṣe rí.

Ṣé èyín ma ń fọ́ ọ? Rárá o, èyín ò kí ń fọ́ mi nítorí pé mi ò ní kókorò lẹ́yìn mi, mo ma ń mú fífọ eyín mi lókùkún dùn.

Kí ni o máà ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Mo máà ń wà nínú ilé, mo máa dè da aṣọ bo araà mi kí òtútù má báà wọ ara mi.

Ṣé o ti lọ sóde ri? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo ti lọ sóde. Ní ọ̀pọ̀ ìgbà láti ìgbà èwe ni mo ti máa ń lọ sóde títí di lóòní. Looni- Mo máa ń lọ sóde àríyá, òde lọ́pọ̀lọpọ̀.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream jẹ adùn vanilla. Mo ní ó fé rẹ̀ torí pé ó dùn púpọ̀púpọ̀.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ohun tó pọn dandan, ó jẹ́ ǹkan tí mo máa n ṣe lójoojúmọ́.

Ṣé o má ń jẹ gọ̀ọ̀mù? Bẹ́ẹ̀ni mo má ń jẹ gọ̀ọ̀mù. Mo má ń jẹ gọ̀ọ̀mù dáradára àti mu kí yìnyín kó dára sí.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? Mo máa fẹ́ràn láti lọ sí ìlú Singapore láti lọ ṣe ìsinmi níbẹ̀. Mo máa fẹ́ràn láti lọ jẹ ayé igbadún níbẹ̀, ayé tó tẹ fẹ́rẹ́, ma níìfẹ̀ láti lọ síbẹ̀.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù jẹ àkókò ìgbẹ̀yìn ọdún. Mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀.

Ṣé o féràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo féràn oúnjẹ tó ní ata, nítorí wípé ó pọn dandan ní ìlú tí mo ti wá. A nífẹ̀ẹ́ nǹkan tí ó ní ata dáradára, a má a ń fi ata sẹ́nu.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni WiFi mi yára tó, ṣùgbọ́n ó ni awọn ìgbà tó jẹ́ pé kò kíi yára dáradára.

Irú fóònù alágbèká wo ni o ń lò? Fóònù alágbèká tí mo ń lò ní Samsung. Ó jẹ́ fóònù ayárabíàṣá tó dára. Ó ma ń bá mi ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí mo ní láti ṣe. Mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ó ń ṣiṣẹ́ dáradára.

Ṣé o ní oko? Rárá mi kò ní oko o.